Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí mo ti máa fẹ́ pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń pín déédéé. Ìyẹn tó bá jẹ́ pé iṣẹ́ ta jọ ṣe, a jọ ṣiṣẹ́, ta jọ jọ ṣiṣẹ́ déédéé tó jẹ́ pé kì í ṣe pé bíi pé mi, mo gba iṣẹ́. Tó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé a jọ gbà tàbí tó yàn bá bùn mi lówó, tó bùn èmi àti àwọn ọ̀rẹ́ mi lówó, mo máa ń pín déédéé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ tí mo gbà, tí mo kọ̀ pé ọ̀rẹ́ pé kó wá ṣe ń bẹ̀, kó, kó náà wá ṣiṣẹ́ àbí èèyàn bùn mi lówó, mo wà wípé okay o, nínú owó tí èèyàn bùn mi, jẹ́ ẹ fi jẹ́ ṣàánú ọ̀rẹ́ mi náà bẹ́ẹ̀ jẹ́ ń fún, jẹ́ ń fún òun náà ní ǹkan. Mi ò ń pín déédéé o. Mi ò ń pín ẹ déédéé o. Màá ń pín ní orí, orí, orí ju orí. Ẹ̀hẹn.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? É à, mo máa ń fẹ́ran ìpàdé lórí fóònù. Mo máa ń fẹ́ran ìpàdé lórí fóònù torí pé àwọn kan wà tó jẹ́ pé àbí àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ máa fẹ́ sọ sí àwọn èèyàn kan tó jẹ́ pé bóyá, bóyá èniyen ó jù yàn lọ, ojú lè máa tì yàn láti lè fẹ́ sọ iru-ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí kẹrù máa bà yàn torí pé èèyàn ń rí èniyen. Ṣùgbọ́n tí ẹni ò bá sí nbẹ̀, tẹniyen ò bá sí nbẹ̀, tó jẹ́ pé àbí pé à jọ fojú kojú a jọ máa rí ojú ara wa tó lè jẹ́ pé oni awọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ mà á sọ. Ìpàdé orí fóònù ó máa ń gbà mí láyé àti lè sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé bóyá ojú lè máa tì mí láti sọ tí mo bá rí èniyen. Ìpàdé orí fóònù máa ń gbà mí láyé àti sọ.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà. Bóyá. Àbí báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà. Tí ó bá jẹ́ pé mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni, mo máa ń fara balẹ̀ gbọ́ náà ni. Tó bá jẹ́ ìró wọn náà ni, mo máa ń fara balẹ̀ ń gbọ́, mo máa ń fara balẹ̀ gbọ́. Máa fara balẹ̀. Tẹ bá ti sọ nǹkan tí ẹ bá fẹ́ sọ tán, tó bá bá mi lára mú, màá ṣe, tí ò bá tí bá mi lára mú, kọọni kálùkù kò máa bá à tiẹ̀ lọ.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? A! Mo máa ń tan ìkíni lórí fóònù mi ò torí pé ó máa ń ràn mí lọ́wọ́ púpọ̀, ó máa ń ràn mí lọ́wọ́ púpọ̀. Mo máa ń tan, mo máa ń tan, mi ò le ṣe kí má tan ìkíni lórí fóònù mi. Torí tí ò bá sínbẹ́ẹ̀, tí èèyàn bá pè mí, kò sí bí mo ṣe fẹ́ gbọ́ pé èèyàn ń pè mí. Kò sí bí mo ṣe fẹ́ gbọ́ pé èèyàn ń pè mí. Ṣùgbọ́n tí ìkíni bá wà ní títàn, kí n wà lọ́nà tó jìn, tí èyàn bá pè, áá rọrùn fún mi láti lè gbọ́ pé èèyàn ń pè mí. Nítorí náà mo máa ń tan ìkíni lórí fóònù mi.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń, ó máa ń dúró o. Bátìrì fóònù mi ó sì lágbára dáadáa, ó máa ń dúró, ó máa ń dúró. Tí bá ti kíbọná tó ti gbaná sára dáadáa, mo lè lò láti àárọ̀ títí di alẹ́. Mo lè lò láti àárọ̀ títí di alẹ́. To jẹ pé má kan ṣá máa tẹ́ fóònù mi, màá máa tẹ̀, màá máa tẹ̀. Tí ó dẹ̀ ní máa já ní ìjákùjá, bátìrì fóònù mi ó dáa.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? A Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi náà ni yàrá tí èmi àti ìyàwó mi ń sùn. Òun ni mo fẹ́ràn jù láti máa wọ̀. Ìyàrá tí mo fẹ́ràn jù náà nìyí, torí yàrá ta a máa ń sùn ni. Tí a bá ti ṣe ohun gbogbo tí a bá fẹ́ ṣe, tí ó bá ti yá, a sì máa wọlé, a máa lọ sùn. Ìyàrá tí, tí mo fẹ́ràn jù ni yàrá tí mo, tèmi àti ìyàwó mi ta ti jọ máa ń sùn. Òwo ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú ìṣòro pẹ̀lú ìgboyà. Mo máa ń kojú ìṣòro pẹ̀lú ìgboyà. Tẹ́ mi bá rí ìṣòro, emi ò ń bẹ̀rù. Ẹrù kò ń bà mí. Mi ò ń bẹ̀rù tí n bá rí iṣòro. Mo máa ń kojú ìṣòro pẹ̀lú ìgboyà ni. Nítorí kò sí idi tí mo fẹ́ fi tí n bá bẹ̀rù ní ẹnu ìṣòro, kò sí bí mo ṣe fẹ́ ṣe àṣeyọrí. Nítorí náà mo máa ń kojú ìṣòro pẹ̀lú ìgboyà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo máa ń fẹ́ràn kí n wo àwọn ìràwọ̀. Tí ilẹ̀ bá ti ṣú, tí ilẹ̀ bá ti ṣú, èmi àti ọmọ mi a máa ń jókòó síta, a máa ń wo ìràwọ̀ lójú sánmọ̀. Tí ilẹ̀ bá ti ṣú lálẹ́ alẹ́, mo fẹ́ràn kí ma wo ìràwọ̀. Tí má sì ti fẹ́ wo, èmi nìkan o kìn dà wù, èmi àti ọmọ mi lọ́jọ́ má a wò, a máa jókòó síta lálẹ́, a sì máa máa wo ìràwọ̀ tó ń bẹ lójú ọ̀run.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? Èmi má ń jẹ ẹran o. Mo fẹ́ràn ẹran gidi gan, pàápàá jùlọ adìẹ. Mo má ń jẹ ẹran adìẹ dáadáa. Mo fẹ́ràn ẹran adìẹ dáadáa. Mo má ń jẹ ẹran màlúù náà. Mo má ń jẹ ẹran màlúù náà. Ẹran ejò nìkan ni mí ò lè jẹ. Mo má ń jẹ ẹran ehoró, mo má ń jẹ ẹran màlúù, mo má ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Èmi fẹ́ràn ẹran jíjẹ gan. Mo fẹ́ràn ẹran jíjẹ gan.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? À, ó ti ṣe díẹ̀ ọ. Ó ti ṣe díẹ̀ sẹ́yìn tí mo ti, tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ o. Ó ti ṣe díẹ̀ tí máa ma wò ó. Léní méjì báyìí yó ti máa kọjá ọdún kan sí ọdún méjì. Ó ti pẹ́ díẹ̀, ó ti ṣe díẹ̀ tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Bí mo ṣe máa ń yanjú ẹ̀, mo máa ń lọ gbé fún àwọn tán mọ̀ ṣe nì o. Tó bá ti gbé wàhálà àbí tó gbé ìṣòro ẹ̀ dé, mo máa ń lọ gbé fún àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀, àwọn tí wọ́n kọ́ nípa ẹ̀ láti bí wọ́n ṣe máa ń tún un ṣe. Mo máa ń gbé lọ bá wọn ni, kí wọn bá mi tún un ṣe. Mi ò lè n tún un ṣe fúnra mi. Bí mo ṣe máa ń yanjú ìṣòro yẹn nìyẹn.

Nígbà wo lo ni o kẹ́yìn sunkún? O ti pẹ́ o. Ìgbà tí bàbá mi kú, òun ni mo sunkún kẹ́yìn. Nígbà tí a sì fẹ́ lọ sin wọ́n, òun ni mo sunkún kẹ́yìn. Ọ̀rọ̀ tí mo sì ń sọ yí, ọ̀rọ̀ ọdún tó kọjá ni, ọ̀rọ̀ ọdún tó kọjá ni. Ìgbà náà ni mo, ni mo sunkún kẹ́yìn.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwẹ? Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwẹ, à, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù, dápe, eeh, eeh, ìṣirò, ìṣirò ni mo fẹ́ràn jù nígbà ìwẹ, nígbà tí mo fi wà nílé ìwẹ, ìṣirò ni mo fẹ́ràn jù. Ẹ̀kọ́ ìṣirò, mo fẹ́ràn rè gidi gan ni.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù o. Mo ní aṣọ òtútù torí àsìkò ta wà yí ọyẹ́ fẹ́ dé, tó tutù a dé. Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lásìkò òtútù tàbí tó jo bá ṣẹ̀ rọ̀ tó fẹ́ atẹ́gùn tó tutù mú, mo máa ń wọ àwọn aṣọ yìí. Tàbí pàápàá jù lọ igbà tí mo máa ń wọ̀ jù ni àsìkò ọyẹ́, àsìkò ọyẹ́ ni mo máa ń wọ̀ jù. Àsìkò ọyẹ́ ni mo máa ń wọ aṣọ òtútù jù. Tọyẹ́ bá ti dé tán sì, ọ̀ǹkálùkù yó yó lọ máa wọ aṣọ òtútù ẹ tí ó máa ń wọ̀.

Kí ni ìgbádùn rẹ̀? À, ìgbádùn mi pọ̀ o. Ìgbádùn mi pọ̀ ṣùgbọ́n ìgbà mo má a ń fẹ́ràn ìgbádùn? Òun ni ìgbà tí n bá ń jayé, bóyá mo rí ẹja tútù, ẹja, ẹja odò, ẹja odò tí wọ́n fi ata sí tí mo sì rí ọtí bíà tí mo fi tiì, ìgbà yẹn mo máa ń gbádùn ara mi gan ni. Mò máa ń gbádùn ara mi gidi gan ni.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Kò sí eyi tí mi ò kín lò bẹ́ẹ̀, ṣùgbọ́n ọwọ́ tí mo mọ̀ lò jù ni ọwọ́ ọ̀tún. Ọwọ́ òsì yẹn, lẹ́yìn kí fi ṣiṣẹ́, òhun ni mo máa ń lo ọwọ́ òsì fún. Ṣugbọn owó tí mo mọ̀ lọ, owó tí mo fi máa n jẹun, tí mo fi máa ń ṣe nǹkan, tí mo fi máa ń bọ̀wọ̀, tí mo fi máa ń ṣe òun. Ọwọ́ tí mo mọ̀ lò gangan, òhun ni ọwọ́ ọ̀tún, ọ̀hun ni ọwọ́ tí mò ń lò. Ọwọ́ ọ̀tún ló rọrùn fún mi láti lò láti fi ṣe ohunkóhun tí n bá fẹ́ ṣe.

Báwo ni o ṣe máà ń tọ́jú ara rẹ? À, tówo bá wà lọ́wọ́ mi, mo máà ń tọ́jú ara o, mo ma ń tẹ́ra mi sí ayé gidi gan ni. Mo máa ń jẹun tó dára sí ra mi lára. Mo sì máa ń lo àwọn òògùn, òògùn un kí n fi dáàbò bo àìsàn. Kódìgbà tàìsàn bá tó mú mi kí n tó mọ̀ pé màá lòògùn. Mo sì máa ń sinmi. Mo máa ń fẹ́ràn kí n sinmi lẹ́yìn ìgbà tí n bá ti ṣiṣẹ́ àbí tí mo ṣe eré ìdárayá tán. Mo máa ń sinmi.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì mi mo máa ń fi pamọ́ o. Mo máa ń fi pamọ́ torí ó máa ń wúlò lọ́jọ́, lọ́jọ́ ọ̀la. Ó ma wúlò lọ́jọ́ ọ̀la. Nítorí naa gbogbo àwọn fáìlì tí n bá ní, bóyá i ti mọ̀ ti tí mo ti ṣe, tí mo ti ṣiṣẹ́ sẹ́yìn, mo máa ń fi pamọ́, mo máa ń fi pamọ́ dáadáa kí ǹkankan má ṣe kera kankan má rìn torí ọ́n máa ń padà wúlò lọ́jọ́ iwájú.

Ṣé o máa ń ṣe ìdárayá? A! Mo máa ń ṣe ìdárayá o. Mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe ìgbáradì, mo máa ń ṣe ìdárayá kí ara mi kó lè jí pépé, kí ara mi kó lè le, kó lè le koko kó bí ọta. Mo má n ṣe ìdárayá dáadáa. Àárọ̀ àárọ̀ tí n bá jí mo má n ṣe ìdárayá. Mo má n ṣe ìdárayá kí ara mi kó lè, kó lè jí pépé.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ah! Mo mọ ìtumọ̀ orúkọ mi o. Àh, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi, mo mọ dáadáa ni. Ìtumọ̀ orúkọ mi, Ìṣẹ́gun ni ìtumọ̀ orúkọ mi. Ìṣẹ́gun, òun ni ìtumọ̀ orúkọ mi.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Kò mọ̀ mi lára dàbí kí ma wọ ohun ọ̀ṣọ́. Kò mọ̀ mi lára. Ohun ọ̀ṣọ́ tí mo mọ̀ pé mo máa ń wọ nìkan náà ni ago. Ago. Ohun nìkan ni ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ. Lẹ́yìn ẹ́ mi ò ń wọ ohun ọ̀ṣọ́ báyẹn. Kò mọ̀ mi lára.

Ṣé o ní ọgbà? Ehn, mo ní ọgbà, ọgbà tí mo ti ń sin àwọn ohun ọ̀sìn tí mò ń sìn. Mo ní ọgbà tí mo ti ń sin àwọn adìẹ, mo sì ní ọgbà tí mo ti ń sin àwọn ẹran tí mò ń sìn. Mo ní ọgbà, ẹgbẹ́ ilé mi tí mò ń gbé, ibẹ̀ ni mo ń ṣe ọgbà náà sí, kì í ṣe ọgbà tó tóbi báyen náà. Kì í ṣe ọgbà tó tóbi báyen náà kò sì kéré jù.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? O ti pẹ́ o, o ti pẹ́ o. Ìgbà mo wa ni, kodà yóò ti máa lọ bí, yóò ti máa lọ bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí tí mo ti gun ọkọ̀ akẹ́rù, o ti pẹ́, o ti pẹ́ gan.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Ẹ, bí mo ṣe má ń tọrọ àforíjìn? Oo, ó, ibéèrè yẹn rí bá kan, ó rí bá kan. Ẹ, àye, ó, ó jẹ é, bí mo ṣe má ń tọrọ àforíjìn? Iyẹn gẹ́gẹ́ bí, bí ẹni tí ń bá ṣẹ̀, ẹni tí ń bá ṣẹ̀, tí ń bá ṣẹ̀, tí mo ṣe mọ̀ pé mo ṣẹ̀, mo ṣe nǹkan tí ò da, màá tọrọ àforíjìn. Tó bá gbà kí ń kúnlẹ̀ kí ń bẹ̀ ọ́, màá bẹ̀ ọ́.

Ṣé o wọ aṣọ àkayò rí ní ibi iṣẹ́? A, o kò dàbí. Kò dàbí. Kò dàbí. Mi òún sábà á wọ̀. Kò dàbí. Kí má pa'rọ́, kò dàbí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọrọ àṣínà rẹ? Àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ ọ̀rọ̀ àṣínà mi ò ún gbàgbé o. Mi ò ún gbàgbé. Àwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀, wọ́n máa ń pa òwe, wọ́n máa ń ní kí èèyàn fi ọ̀rọ̀ sí ọwọ́ òsì kí èèyàn máa fi jẹun. Nítorí náà àwọn ọ̀rọ̀ àṣínà mo máa ń fi sọ́wọ́ òsì mi ń fi jẹun kí n lè bá lè rántí, kí n lè rántí láti lò ó. Torí ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ àṣínà ó máa ń wúlò fún èèyàn lọ́pọ̀lọpọ̀.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? À, ọ̀gẹ̀dẹ̀ ni o. Mo fẹ́ràn kí ma jẹ ọ̀gẹ̀dẹ̀ gan. Bóyá dindin ni, bóyá ní jíjẹ ni, bóyá ni ẹ, bóyá ni pé ká sún ni, mo fẹ́ràn kí ma jẹ ọ̀gẹ̀dẹ̀ gan. Ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn jù nínú gbogbo èso. Nínú gbogbo èso, ọ̀gẹ̀dẹ̀ oun ni mo fẹ́ràn jù.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? À, orin ni mo máa ń fẹ́ràn kín ma gbọ̀ o. Mo maa ń fẹ́ràn kín ma gbọ́ orin tín bá wà n nú ọkọ̀. Tí n bá gbọ́ orin, máa gbọ́ róyìn. Ìkan nínú méjèèjì ni, ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn jù kí n ma gbọ́ tí n bá wà nínú ọkọ̀, òun náà ni orin. Orin torí ó máa ń mú kí ara mi kó tají dáadáa láti lè fi rìnrìn àjò tí n bá rìn kò sì kí n mú kí oorun kó kùn mí, kò kín jẹ́ kó oorun ó kùn mí.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? A! Mi ò, mi ò fẹ́ràn kín má lọ sí etí òkun o. Mi ò fẹ́ o. Mi ò, mi ò fẹ́, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀ torí òkun má ń bà mí lẹ́rù. Òkun má ń bà mí lẹ́rù, èmi o sì kì í, mi ò kì í, mi ò ń, mi ò ń fi ń ṣeré. Mi ò ń, mi ò ń dè tọ́ ẹ̀, mi ò ń fi ń ṣeré rárá ni. Tí n bá rí òkun, tí bá rí òkun lapà otún mi, màá gba òsì ni. Mi ò ń fi òkun ṣeré rárá ni.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? A! Mo máa ń tẹ̀lé o. Mo máa ń tẹ̀lé torí tí a bá tẹ̀lé, tí a bá tẹ̀lé òfin, ẹẹ, ìjọba ó gbé wa. So dandan ni wọ́n ti, wọ́n ti, wọ́n ti kàn nípa fún wa. Dandan ni a gbọdọ̀ tẹ̀lé òfin. A gbọdọ̀ tẹ̀lé òfin ìyára ọkọ̀. Dandan ni fún wa láti tẹ̀lé.

Nígbàwọ́ ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa rà náà ni ìgbà tí èyi tí bá ń lò, tí báyìí ti tọwọ́ mi tó bá ti bàjẹ́. Èyi tí bá ń lò lọ́wọ́ tí nǹkan bá ṣé àbí tí mo ní, tí mo rí owó mi tí mo sì rí ìtó ṣe ju èyi tí mo ń lò lọ, towó rẹ̀ sì ń bẹ lọ́wọ́ mi, màá rà. Mo máa rà tuntun. Mo máa rà tuntun mi ṣùgbọ́n tí n bá ti lówó ẹ tágbàrà mi o gbe, igba tí titọwọ́ mi bá tó bàjẹ́ àbí tí nǹkan bá tó ṣe, òhun ni mo máa rà.

Akòkò mélòó ni o máa lọ n sùn? Tóorun bá ti ń kùn mí náà ni, tó bá ti di gẹ́lẹ́, tó bá ti di deédé aago mẹ́wàá ní alẹ́, ìgbà yẹn ni oọ̀run máa ń kùn mí, tó oorun bá sì ti ń kùn mí, ìgbà náà ni màá lọ sùn. Ìgbà náà ni màá lọ sùn. Tó bá ti daago mẹ́wàá, tó bá ti daago mẹ́wàá ni òorun yẹn máa ń kùn mí, tó oorn bá sì ti ń kùn mí, màá lọ sùn náà ni. Torí mi ò ń fọorun ṣeré, mo fẹ́ràn oorun gan.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò ń jẹ́ kí fóònù mi gbóná o. Fóònù mi ò tiẹ ki ń ṣe fóònù tí ń máa ń gbóná. Fóònù mi ò ń ṣe fóònù tí ń máa ń gbóná. Nítorí náà mi ò ń jẹ́ kí fóònù mi gbóná. Rárá ni. Tí ó bá ti ń gbóná boya yála pé boya mo ti ń tẹ́e ju, tii árá títẹ tí mò ń tẹ́e ju yen wa fẹ́ máa jẹ́ kó máa gbóná, mo máa fi í lẹ̀ ni. Máa fi í lẹ̀ máa jẹ́ kó sinmi. Mi ò ń jẹ́ kí fóònù mi gbóná.

Ṣé o máa ń pa owó pamọ́? À, nǹkan tí mo mọ̀ hán ṣe ju gan náà nìyẹn. Torí ẹni tó bá ń ṣiṣẹ́ déédéé, o gbọdọ̀ máa lákóòjọ, o gbọdọ̀ máa ní owó ìpamọ́ tí wà á máa pamọ́. Torí wí ẹni tí ó bá fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun, ọjọ́ ọ̀la rẹ̀ ló fi ń ṣeré, ọjọ́ ọ̀la rẹ̀ ló fi ń ṣeré. Èmi máa ń fi owó pamọ́ dáadáa ni. Ó mọ̀ mi lára kí ń máa fi owó pamọ́ gan ni.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Tí n ba ti jẹun tán lọ́sàn án, mo sinmi jù náà ní ìsẹ́jú mẹ́wàá, ìsẹ́jú mẹ́wàá sí ọgbọ̀n ìsẹ́jú tí mo bá ti sinmi, máa dẹ̀, dide máa dẹ̀ lọ máa ṣe nǹkan tó tún tó kàn tó yẹ kí n ṣe. Kì í ṣe pé boya pé tí mo bá jẹun tán máa wa lọ sùn, torí ọ̀sán ni, àsìkò iṣẹ ni.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí Ọlọ́run bá ti jí mi, tí mo bá ti jí làárọ̀, ohun tí máa ń kọ́kọ́ ṣe, òun náà ni pé kí n gbàdúrà. Tí n bàá sì ti gbàdúrà tán, màá ṣe ìdárayá. Tí màá sì ti ṣe ìdárayá tán, màá kọrí, màá lọ fẹnu, màá sì wẹ̀. Mo sì máa jẹun, tí màá sì ti jẹun, mo bọ́ta, mo gba ibi iṣẹ́ mi lọ.

Èdè wo ni o fẹ́ kọ́? À, èdè tó wù mí kọ́ òun náà ni èdè ìlú wa. Èdè ìlú wa Delta. Ó wù mí kí mo mọ èdè Delta sọ. Torí èdè Yorùbá, èdè ibi tí wọ́n kọ̀ bí mi sí ni kì í ṣe èdè ìlú mi gangan. Èdè tó wù mí kọ́ òun ni èdè Delta. Kí lè mọ bó ṣe ń sọ̀rọ̀ ni pẹ̀lú èdè wa gangan.

Báwo ni ó ṣe máa ń gba iyì? É mi ò ń, mi o ń gba, mi o ń gba bákan bákan. B'éyàn bá fẹ́ gbóríyìn fún mi, tí ó bá ti gbóríyìn fún mi, mi ò ń jẹ́ kó rí mi wù kọjá ààyè To bá ti gbóríyìn fún mi, mi ò ń jẹ́ kí oríyìn yẹn kó wọnú orí mi. Nítorí ẹni tí ó bá jẹ́ kí oríyìn kó máa wọnú orí ẹ yí ò padà ṣìwàwù kẹ́yìn. Nítorí náà mi ò ń, mi ò ń-- tí wọ́n bá fẹ́, ẹni tí wọ́n bá fẹ́ gbóríyìn fún mi kó gbóríyìn fún mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba o, torí mo ní ìtìjú. Ojú máa ń tì mí. O kí máa ṣiṣẹ́ ní ìta gbangba yẹn. Ó máa ń jẹ́ kí ojú kó tì mí. Nítorí náà mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mo máa ń wọ ìbọwọ́ ọ. Tí n bá fẹ́ ṣiṣẹ́, mo máa ń wọ ìbọwọ́. Tí òtútù bá mú, mo máa ń wọ ìbọwọ́. Mo máa wọ ìbọ̀wọ̀. Àwọn ìgbà méjèèjì tí mo máa ń sábà wọ ìbọwọ́ náà ni àsìkò òtútù àti àsìkò tí mo bá fẹ́ ṣiṣẹ́.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? A! Èmi ò tí ì wọ ọkọ̀ òfurufú rí o, mi ò ní pa'rọ́ o. Nítorí náà mi ò mọ̀ bó ṣe n máa rí. Mi ò mọ̀ bó ṣe máa n rí, ṣùgbọ́n tí bá lánfaàní láti wọ ọkọ̀ òfurufú, màá fẹ́ràn kí n jókòó nílẹ̀ fèrèsé. Màá fẹ́ràn kí n jókò níbẹ̀ láti lè máa wo ìta, láti lè máa wo bóyé ìta ṣe rí lójú òfurufú.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Tí mo bá jẹun kù mo máa ń jẹ́ o. Tàbí tó bá jẹ́ pé ìyàwó mi ló jẹun kù, tàbí tó bá jẹ́ ìyá mi ló jẹun kù, tó bá jééyàn mi kankan ló joúnjẹ kù, ní gbà tí mo mọ̀ pé kì í ṣe pé wọ́n láìsàn kan àbí kiní, mo máa ń jẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ ará ata, tó bá jẹ́ ará ata ló jẹun kù, mi ò ń jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ póunjẹ́ témi jẹ kù tàbí ará ilé mi kankan jẹ kù, mo lè jẹ́ o, mo le jẹ. Kò sì ṣíìnkankan tí ó sì ṣe mí.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Máa ń jí ní kùtùkùtù o. Máa ń jí ní kùtùkùtù. Ago mẹ́fà àárọ̀ oun ní mo ti máa ń jí. Ago mẹ́fà àárọ̀ mo ti máa ń jí. Mo máa ń jí ní kùtùkùtù.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mo ti wọ ọkọ̀ ojú irin rí o. Mo ti wọ ọkọ̀ ojú irin rí, ó kò ti pẹ́ ni. O ti pẹ́ tí mo tí wọ, ṣùgbọ́n mo ti wọ rí. Mo ti wọ̀ rí. Ọkọ̀ ojú irin tí mo ní nígbà tí mo dẹ̀ wọ̀, àwọn ọkọ̀ ojú irin tí wọ́n máa ń rọrá yọ̀rìn yẹn ni. Wọ́n máa ń rọrá yọ̀rìn ni. Tọ mọ yọ̀rìn, tọ mọ yánrin jẹ́gẹ́jigi jẹ́gẹ́jigi.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Èmi ò lè jẹ oúnjẹ tí ò láta. Oúnjẹ tó máa ń láta ni mo máa ń fẹ́ràn, òun mo fẹ́ràn jù. Kóunjẹ́ ta, kó ta lẹ́nu. Toúnjẹ ò bá láta, ó mọ ń rìn mí lọ́kàn ni. Ó máa ń jẹ́ kí ọkàn kó rìn mí. Nítorí náà oúnjẹ tó bá ta tó ta lẹ́nu ni èmi mọ ń fẹ́ràn kí n mọ jẹ.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? A! Mo máa ń rìn pẹ̀lú àlàáfíà o, mi ò ún fa wàhálà. Ibi tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ gan, mo máa ń jìnnà síbẹ̀. Mo máa ń sá fún wàhálà bí mo ṣe wà yi. Irin àlàáfíà, òun ló mọ̀ mi lára tí mo máa ń rìn. Mi ò n rìn ìrìn pé kí n wa lọ máa fa wàhálà káàkiri. Ibi tí wàhálà bá dẹ̀ ti wà, èmi máa ń jìnnà síbẹ̀.

Ṣé o máà ń ṣiṣẹ́ láti ilé? Mi ò ń ṣiṣẹ́ láti ilé o. Iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbá ká má ṣiṣẹ́ láti ilé. Nítorínà mi ò kí ń ṣe iṣẹ́ láti ilé ṣùgbọ́n ó wù mí kí ń rí iṣẹ́ tó lè má fi àyè gbàá mi láti lè máa ṣiṣẹ́ láti ilé. Ó wù mí, ó wù mí púpọ̀ ṣùgbọ́n bí mo ṣe wàyii pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe, irú iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbá láti má ṣiṣẹ́ láti ilé.

Ṣé etí rẹ dára? À etí mi dára o. Etí mi dára gidi gan. À etí mi mọ́ ó mọ́ han ń gbọ́rọ̀ gidi gan an ni. Kódà kẹ rọra máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, etí mi ó gbọ́ nǹkan tẹ́ẹ̀ ń sọ̀. Etí mi ó gbọ́ hun tẹ́ẹ̀ ń sọ. Ara máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, etí mi ó gbọ́. Etí mi dára gidi gan.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Mi ò mọ pàtó o. Mi ò mọ pàtó torí mi ò ríń sún mọ́ ẹbí. Mi ò ríń sún mọ́ ẹbí, nítorí náà mi ò mọ pàtó àṣà tí wọ́n máa ń ṣe. Mi ò mọ̀.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mi ò ń wọ nǹkan kan, ǹkan tí mo máa ń wọ̀ nìkan ni bí a kí n wọ pátá, ìgbà mí sì wà tó pé ìhòòhò ni mo máa ń fẹ́ràn kí ń sùn. Ìhòòhò, mi ò ń wọ nǹkan kan sùn, mi ò ń wọ nǹkan kan sùn. Tí n bá wọ aṣọ sùn, o máa ń ni mí lára, o má ń jẹ́ kí a rá ro mí. Fún idi eyìí ni mi ò ń wọ nǹkan kan sùn.

Báwo ni o ṣe má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Hmm, a, mo máa ń tọ́jú àwọn alábàáṣiṣẹ́ pọ̀, mo máa ń tọ́jú wọn dáadáa, mo sì máa ń bọ̀wọ̀ fún wọn, mo máa ń bọ̀wọ̀ fún wọn mo sì máa ń ṣe dáadáa sí wọn. Mi ò wùwà burúkú sí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń wùwà dáradára sí wọn.

Ṣé orí máa ń fọ́ ọ? Àh, orí ò í fọ́ mi o. O ti pẹ́ tí orí fífọ́ ti ṣe mí. O ti pẹ́ tó rí fífọ́ ti ṣe mí, n sì gbàdúrà kó orí fífọ́ fọ́ mi, kó rí fọ́ mi. Mi ò gba àdúrà kó rí fọ́ mi, but o ti pẹ́, o ti pẹ́ tó rí fífọ́ ti ṣe mí ṣùgbọ́n n sì gbàdúrà kó mú mi mọ́

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà? Ìgbà mélòó? Nínú ọ̀sẹ̀, ẹẹ́mefà nínú ọ̀sẹ̀ ni mo máa ń lọ ibi iṣẹ́. Ẹẹ́mefà nínú ọ̀sẹ̀, òun ni mo máa ń lọ ibi iṣẹ́, ọ̀un mo máa ń lọ ibi iṣẹ́. Ojoojúmọ́ sì re, mà á ṣiṣẹ́, mà á ṣiṣẹ́ kọ̀já wákàtí mẹ́jọ lójoojúmọ́.

Ṣé o ti gun alùpùpù rí? Èwo ni tuń jẹ́ alùpùpù? Ṣé ọ̀kadà ni àbí èwo? Èmi ò mọ̀ n tí ń jẹ́ alùpùpù o. Èwo ló ń jẹ́ alùpùpù? Mi ò mọ̀, ó ṣe é ṣe kí n ti gùn rí kí má mọ̀, ó ṣe é ṣe kí n ti gùn rí kí má mọ̀

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Àmọ́ máa rọrùn, tí mi ò bá rọrùn, òrùn máa máa ro mí, tí n bá jí lọ́jọ́ kejì. Mo máa ń rọrùn, kosi gbà tí mo bá fẹ́ sùn, pàápàá jùlọ tí mo bá fẹ́ sùn lálẹ́, o máa ń rọrùn. Torí tí mi ò bá rọrùn tí bá jí lọ́jọ́ kejì, màá sùn lorùn, ọ̀rùn a dẹ̀ máa ro mí.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn yẹn ó póríṣi o. Ṣé ìborùn ti tọ́ jú ni àbí ìborùn ti tara? Tí ó bá jẹ́ ìborùn ti tara, mi ò ń ṣe obìnrin, obìnrin ló máa ń wọ ìborùn, òun ló máa ń wọ ìborùn. Fìlà ni ọkùnrin máa ń wọ, ọkùnrin sì ni mí, fìlà ni mo máa ń wọ, mi ò ń wọ ìborùn.